Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà bọ̀ kò yí ilé ká, mo tún ní ọgbà tí mo gbin àwọn nǹkan sí, bíi àwọn ẹ̀fọ́, àwọn nǹkan kéékèèké tí ènìyàn máa ń jẹ nínú ilé. To bá jẹ pé èeyàn fẹ́ jáde lọ ra nǹkan, àwọn tí eeyan kan lè bọ́ sẹ́yìn ilé kó já, kó lò, mo ní ọgbà kékeré díẹ̀ kò tóbi, ibẹ̀ ni mo ti máa ń já àwọn ewé àbí àwọn ata àbí àwọn tòmátós ti mo bá fẹ́ lò. So mo ní ọgbà kékeré kan lẹ́yìn ilé mi.

Bawo ni o ṣe máa ń ṣe àkópọ fún ìrìnàjò? Ẹ àkópọ fún ìrìnàjò ni pé a máa ń pe àwọn èèyàn, a dà máa ń gẹ́tì ọkọ̀ tí gbogbo wa máa wọ̀, a máa sanwó fún ẹni tó máa gbé wa. Ẹni ibi tí à ń lọ, a sọ fún ẹni yẹn. Ẹ owó wa, a à ní lè ná owó tó pọ̀ tó bá jẹ́ pé a fẹ́ lọ lẹ́ẹ̀kan kan. So àkópò fún ìrìnàjò, ó wà okay gan.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Mi ò tíì béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Kíni mi dẹ̀ rò pé mo lè béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ.

Ibo ni o fe lọ si fún ìsinmi? En, mi ò kín jáde lọ sinmi ní ibi kankan, ilé mi ni ìsinmi. Tín ba ti jáde lọ tí mo ti padà, màá padà wá wọlé mi. Mi ò kín lọ sí hotel lọ sinmi, mi ò dẹ̀ kín travel lọ sinmi, nítorí pé ìwọ̀nba díẹ̀ tó Ọlọ́run ṣe fún wa la máa ń ṣe.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Mi ò kí ń máa ń fi ohun ọ̀ṣọ́ sára. Mi ò kúndùn ká máa kó èṣọ́ sọ́rùn, ká máa kó èṣọ́ sọ́wọ́ tàbí bí a ń lọ sí pàtí ká kó èṣọ́ rẹpẹtẹ sọ́rùn tàbí sí ọwọ́ tàbí sára, mi ò kí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò tíì ní ọkọ̀. So mi n ní ìgbà kan tàbí àkókò kan tí mò ń fọ ọkọ̀. Mi n tíi ní ọkọ̀. Tí n bá ti ní ọkọ̀, màá le mọ̀ pé, àá ókay ìgbà báyi àbí àkókò báyi ni màá ma fọ ọkọ̀. So mí n tíì ní ọkọ̀ for now.